Kí ni mo máa kọ bí o bá ní láti jáde ní ilé kíákíá? Àwọn èrò díẹ̀ láti bèrè ń pàtàkì. Kí ló dé èyí? Ohun tí ó yẹ kí o máa ṣe, ohun tí o máa fi sílẹ̀. Má ka ìbéèrè àti àwọn èrò yìí sòké ìtọ́sọ́nà ni wọ́n. Ohun tí ó ṣe pàtàkì fún ènìyàn láti ṣe tí ó bá fẹ́ kọ́kọ́ jáde nínú ilé. Bóyá tó bá jẹ́ ìwọ àti àwọn ènìyàn lẹjọ ń gbé ilé, bóyá àwọn òbí ẹ ló bá gbé. Tí wọ́n bá fẹ́ kọ́kọ́ jáde nínú ilé, ìwọ yíó ti kọ́kọ́ jí ní àárọ̀ kùtùkùtù. Ó máa ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ, gbèrò kí ó pa ilé mọ́, kí ó fọ àwọn abó. Ó sì ṣe oríṣìíríṣìí, tó bá sì jẹ́wọ́ ni, ó máa dáná nílé. Ó máa gbé oúnjẹ tí o yẹ kí ẹ ṣè, ó máa gbé káná, ó sì máa sè é fún àwọn ènìyàn nílé kí gbogbo yín báa lè gbádùn kí ẹ bá sì le jẹun ní àárọ̀ yẹn. Tó bá wá fẹ́ jáde nínú ilé ìwọ̀ yìí o kọ́kọ́, tó bá jẹ́ pé ó máa kọ lẹ́tà fún àwọn òbí rẹ pé ó fẹ́ jáde nílé kíákíá, bóyá wọ̀n o tíì jì tó bá fẹ́ kọ lẹ́tà kalẹ̀ fún wọn wí pé bóyá bíi bai bai ó, o ti jáde kúrò ní ilé, ó sì lọ sí ibi báyìí báyìí bá àwọn eléyìí ṣeun tí ó ṣe pàtàkì láti kọ fún wọn nítorí pé kín ni tí ìkọ́ abúrú bá ṣẹlẹ̀ tí ènìyàn sì máa máa gbàdúrà wí pé gbogbo ìgbà tóun bá máa jáde nílé kí nǹkan abúrú má lè ṣe. Nítorí náà, a lè mọ ibi tí ó yẹ kó wá èsì sì máa kọ ibi tí o lọ síbẹ̀ lára ohun tó ṣe pàtàkì jù níyẹn. Kí o kọ ibi tí ò ń lọ, pàápàá jù lọ sí lẹ́tà yẹn fún àwọn òbí rẹ láti kà wọ́n tí wọ́n bá jí. Kí ni ìdí èyí? Nítorí pé kín ni kí nǹkan abúrú má bà lè ṣẹlẹ̀ sí ẹ̀. Elèyìí jẹ́ ọ̀nà tí àwọn ènìyàn sì ń gbà láti máa ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ́. Nítorí pé kín ni oríṣiríṣi abúrú ni ènìyàn lè mọ̀ tí kò sì ní mọ̀ ìgbà tí yóò dé bá. Ó sì máa fi nǹkan sílẹ̀ bóyá bí òun. Lẹ́tà tí ó bá kọ yóò fi lẹ́si orí tábìlì kí wọ́n bá lè rí ká, kí wọ́n sì mọ ibi tó lọ. Irú àwọn eléyìí jẹ́ ọ̀nà tí ènìyàn lè gbà. Ṣùgbọ́n àwọn ọmọ ẹlòmíràn wọ́n ní agídí ọkàn, tó sì ya alétí lápá tó sì jẹ́ wípé nǹkan tí òbí wọn bá ń bá wọn sọ, wọn ò ní gbọ. Ohun tí ó wà nínú ọkàn ti àwọn òhun ni wọ́n máa se. Wọn leè bínú kí wón kàn jáde kúrò ní inú ilé yẹn, kí wón máa dà sí nǹkankan, kí wọ́n má ṣe nǹkan kan wọ́n sì máa jáde, àwọn òbí wọn yóò sì máa wá wọn kíri wí pé, "Ibo ni ọmọ mi lọ?" irú àwọn eléyìí, kò n ṣe ìwà tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ tí ó sì jẹ́ ohun tí wọ́n kọ̀ fún àwọn ọmọ kí wọ́n máa ṣe. Mo pa nǹkan báyìí nítorí pé kí ni tí àwọn òbí ènìyàn bá wá ọmọ rẹ̀ tí wọn ò rí tí ó kò sì sọ ibi tó lọ, yóò máa kó àyà wọn sóké tí ò sì lè fa ìbànújẹ́ àti oríṣiríṣi nǹkan àti ẹ̀jẹ̀ rúru sí ara ènìyàn tí yóò sì wá ṣe pàtàkì fún ènìyàn láti máa sọ ibi kí ibi tí ó bá ń lọ. Nítorí pé kín ni àwọn ohun yìí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún ẹ̀dá ènìyàn láti máa ṣe. Nítorí pé kín ni tí ìwọ́ bá ti jáde nínú ilé kò sí bí ẹnìkan kan lè máa ṣọ ẹ mọ́ àfi Ọlọ́run àti ara rẹ lè jẹ ìdí. Tó le sọ fún wọn pé tí Ọlọ́run bá n ṣọ́ ẹ, kí iwọ náà máa ṣọ́ ará ẹ. Òhun kàn le máa sì wà wù nítorípé kínní tó bá sìwàwù o máa wò pé a ọlọ́hun yíò máa ṣọ́ ẹ irú àwọn eléyìí jẹ ohun tí kò yẹ kí èèyàn máa ṣe nítorí pe kinni, o gbudo wáá ní ìwà tó dáa ìwà tó mọ́n tótó tó sì ní àǹfààní fún ara re àti àwọn ẹlòmíràn. Nítorí pé kín ni tí ìwọ bá ṣe ṣe sí ni àwọn ènìyàn ṣe máa fẹ́ ràn ẹ sí i. Pàápàá jùlọ, àwọn òbí èèyàn wọ́n ní láti lè máa jẹ́rìí ọmọ rẹ̀. Ìyẹn yóò sì ṣe pàtàkì fún ẹ láti máa jẹ́ kí àwọn òbí ẹ má mọ ohun tó tọ́ àti ohun tó yẹ nípa nǹkan tó ohùn ṣe nínú ìgbésí ayé rẹ tí ó sì máa ní àǹfààní fún ọ àti àwọn òbí ẹ àti ìwọ náà ni ọjọ́ iwájú. Nítorí pé kínni tí o bá ṣe ṣe fún àwọn òbí rẹ náà ni àwọn ọmọ tí ìwo náà bá ṣe wọ́n á ṣe irú ẹ fún iwọ náà nítorí pé kín ni àwọn lè jẹ́ ọ̀nà tí a ń gbà tí wọn ti n sọ fún àwọn ènìyàn láti ayé ijọ́ sí títí di ìsìn yìí tọ́ sì ti mọ́ dáradára.

Èròjà wo ni ò ń lò jù? Àwọn ero diẹ láti beere ibi tí o ti rà nínú oúnjẹ wo bí ó ṣe ń tọ́jú rẹ̀. Èròjà oríṣiríṣi ni ó wà tí ènìyàn lè fi máa dà iná oúnjẹ. Yálà o fẹ́ ṣe ìrẹsì ni, tàbí ó fẹ́ se ẹ̀wà, tàbí oríṣiríṣi èròjà, bíi omi ń sìn, lára èròjà ni a máa ń lò. Lára èròjà tí a máa ń lò jù láti dà iná, òun náà ni omi. Nítorí kó so oúnjẹ tí a fẹ́ se, paápàá jùlọ, a ó lo omi. Bíi àwọn iyọ̀ tàbí magí náà, àwọn yìí jẹ́ oríṣiríṣi èròjà tí a máa ń lò tí a sì máa ń fi sí inú oúnjẹ. Tí ìwọ bá fẹ́ se ìrẹsì, boya ìrẹsì funfun, ìwọ yóò da àwọn ìrẹsì ẹ lẹ́yìn to bá ti ṣán, o gbe mi kaná. Lára èròjà ni ìṣasùn tó máa fi ṣe, èròjà náà ni tí ó bá ti gbé gbogbo rẹ̀ kaná, ìwọ yóò da ìrẹsì ẹ sí inú omi, tó tì gbé e kaná. O wa fi iyọ̀, tí o bá fẹ́ fi magí diẹ, o fi díẹ̀ náà sì. Iru àwọn eléyìí jẹ́ ọ̀nà tí ìwọ yóò gbà láti máa lo èròjà fún oúnjẹ tí ìwọ bá fẹ́ ṣe. Nínú oúnjẹ oríṣiríṣi ṣe láti lè lo àwọn èròjà yìí. Boya o fẹ́ se ẹ̀wà náà, bíi iru ẹ̀wà yìí tó bá jẹ́ ẹwà alásepọ̀, ìwọ yóò nílò epo pupa náà pẹ̀lú ata gígùn. Lára èròjà náà ni tí a fi ń ṣe ẹ̀wà. Tí o bá ti gbé òmi kaná, tí gbogbo rẹ̀ ti gbóná, tó sì ṣán ẹwá rẹ́ ṣori iná, tí ẹwa bá ti rọ̀, ìwọ yóò sẹ wá fi iyọ̀ sí i, o fi magí díẹ̀ sí i, o wa da ata gígùn rẹ sí i, o ro pọ̀ lẹ́yìn náà, o wa fi oríṣiríṣi nǹkan tí ó wà nínú bíi ẹdínúùran tàbí ẹran tí ó fẹ́ dà sínú, o dà á sínú oúnjẹ, ẹ̀wà yìí. Iru àwọn èròjà yìí náà, o wa dà epo pupa, nítorí òun ló ṣe pàtàkì jù nínú ẹ̀wà alásẹ́pọ̀. O dà á sínú, yóò jẹ́ kí gbogbo rẹ̀ ó dùn, ó sì ní ànfààní àti iṣẹ́ dáradára tí ó ṣe lára. Bi èèyàn se maa n tọ́jú rẹ, o gbudọ maa tọ́jú rẹ si ibi jẹ́ wipè, kò tí ì ní dànù nítorí pé kí nì í tó bá dànù eléyìí yóò jẹ́ kí ó lọ wá owó mìíràn tí o máa fi lọ rà á ni. Nítorí náà, iru àwọn èròjà yìí, o gbudọ máa kó síbi tí ọwọ ọmọdé ó lè to. Iru to ba fẹ se semo nisin yi, àwọn èròjà to maa nílò náà o ju omorogun rẹ àti omi lọ, iru eleyi jẹ ohun ti a maa gba láti ri ro semo lẹ́yìn ti iwọ ba ti gbe omi ka ina o dà sẹ̀mọ́ rẹ, o dà á sínú omi, o pa pẹ̀tẹ́ rẹ lẹ́yìn náà, o wa dà á sínú gbígbóná. Lẹ́yìn tó bá ti gbóná, tí ẹ bá ti gbóná, ó gbudọ̀ sọ kúrò lórí iná, yóò wà lórí iná, o sì máa ma ro o. O máa ma ro tó bá ti ro, ìwọ yóò sì wá palèmọ̀, o wa dà gbogbo sẹ̀mọ́ rẹ sí i tó fẹ́ ro, tí ó lè to ẹ tàbí èèyàn tí ìwọ bá fẹ́ bá jẹ́. Lẹ́yìn tí ó bá ti wá ro, ro, ro, tó ti fẹ́lẹ̀, ìwọ yóò wá gbe e lẹ. Ó jẹ́ kí atẹ́gùn fẹ́ ṣi ko tútù. Iru àwọn eléyi náà lára èròjà tí a n lò láti fi máa dà iná, òun náà ni iyẹn náà tí ó sì gbudọ̀ máa ṣe ànfààní dáradára sí i kí o sì máa tọ́jú ẹ. Boya o fẹ́ lọ se ẹ̀fọ́ ńsín, bí ẹ̀fọ́ ẹlẹgusi ńsín, tí iwọ bá ti lọ sọ́jà tó ti ra gbogbo àwọn èròjà rẹ bíi ẹ̀fọ́, ègúsí, iyọ̀, magí, ẹja gbígbẹ, panla àti pọ̀nmọ́ tó ti ra gbogbo rẹ̀ tí ìwọ sì fẹ́ fi dànù. Tó bá ti wá délé, o dà epo pa rẹ̀ sórí ina nínú ìṣasùn, yen o jẹ kó gbá dáradára. Lẹ́yìn tó bá ti gbá, o wá dà ègúsí rẹ sí i. Lẹ́yìn tó ti dà ègúsí rẹ sí i, o dà ẹ̀fọ́ sí i. Lẹ́yìn náà, o fi àwọn iyọ̀, magí, o wa máa dà àwọn èròjà tí o rà náà sí i bíi àwọn ẹja rẹ panla, ẹja gbígbẹ, pọ̀nmọ́, o dà gbogbo rẹ̀ sí i. O wá jẹ́ kó díná dáradára, o ta omi íẹ̀ sí i. Àwọn eleyìí jẹ́ ọ̀nà tí ènìyàn ń gbà láti fi máa dà iná oúnjẹ oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí bẹ́ẹ̀ náà, ta se máa ń ṣe ẹ̀fọ́ riro náà niyẹn, nítorí iyẹn yàtọ̀ si ẹ̀fọ́ ègúsí. A kò ní fẹ́ gbé si sí inú ìyẹn. Iru àwọn èròjà kan náà, òun náà ni a máa lò fún ìyẹn náà tí a sì gbudọ̀ máa tọ́jú wọn. A sì ti máa ń lọ rà. Tí a bá nílò rẹ̀, a máa lọ rà nínú ọjà. Nítorí ọjà jẹ́ ibi tí a ti máa ń lọ ra ohun tí a bá nílò tí ó sì ní pàtàkì oríṣiríṣi nǹkan tí a gbudọ̀ ra yìí tó ṣe dára tí ó lè ṣe sara loore.

Le ro rẹ kini o so abúlé àti ìlú ńlá pọ. Àwọn èrò dí ẹ ni a ti bèèrè. Ẹni tí ó wù ú rìn, òhun tí ó wù ú bí ó ṣe yí padà. Ma ka ìbéèrè àti àwọn eero yi sókè. Ìtọ́sọ́nà ọ̀hun ni wọ́n jẹ́ fún e. Ní èrò mi, oríṣiríṣi nǹkan ni ó máa ń so abúlé àti ìlú ńlá pọ̀. Ohun tó so wá pọ̀, òun náà ni ènìyàn tí wọ́n ń gbe bẹ̀. Ènìyàn bá ma gbé ní abúlé tàbí ní ìlú ńlá, ènìyàn kan náà sì ni wá. Ó pẹ́ jẹ́ pé oríṣiríṣi nǹkan tí a ti rí ni ó kó yàtọ̀, ṣùgbọ́n ènìyàn ni àwa méjèèjì jẹ́. Torí pé kí nì nínú abúlé náà, bí wọ́n ti ṣe ń ṣe nínú ìlú ńlá náà ni wọ́n ti ṣe ń ṣe ní àwọn abúlé mìíràn, tí wọ́n sì máa ń dá ejo nípa ohun tí ó bá ṣẹlẹ̀ àtọ̀ ohun tí ó yẹ kó ṣẹlẹ̀. Ẹni tí ó wù ú rìn ní inú abúlé, ọ̀run náà ni oríṣiríṣi ẹranko náà ń bẹ níbẹ̀. Ṣùgbọ́n ní abúlé, abúlé jẹ́ ibi tí kò ti là jù dáradára. Iru àwọn ibí wọ̀nyí, òun ni wọ́n máa ń pè ní abúlé. Nítorí pé kíni nínú abúlé oríṣiríṣi àwọn ènìyàn, òun ló wà ń bẹ. Bóyá àwọn ènìyàn wọ́n máa pè ọ̀un ní bíi ẹni tí ó lù ko, tó lù ko iru àwọn ènìyàn báyìí, òun jọ máa wà nínú abúlé mìíràn nígbà mìíràn. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ fún gbogbo ènìyàn, nítorí àwọn oríṣiríṣi ẹlòmíràn náà ni wọ́n ní lakaaye tan sì mọ̀ ọ́n tó tọ́ àti ouń to yẹ. Ní abúlé, àwọn igi ìdáná ni wọ́n máa ń sá nínú òko láti fi máa dáná oúnjẹ àti ohun àwọn kòkò alámọ̀. Ṣùgbọ́n ní ayé ìlú ńlá tí a wà nísìnyí, oríṣiríṣi ohun ló ti yàtọ̀ tó jẹ́ pé a ti ní ohun tí a fi ń dáná tí ó sì yára. Asi maa n lo koko onirin, ti o ni je koko alamo, ti o si maa n je ki oúnjẹ dára lopolopo ti àwọn ènìyàn si ti mo wípé iru kini yìí o je ohun to se pàtàkì ti o si ti maa ni ile ààyè n sin ní ayé abúlé nígbà náà, kò sí ohun tó ń fò lórí òfurufú, ṣùgbọ́n nígbà tí ayé ti là jù nísìnyí, tí ènìyàn bá máa lọ sí ibi kan sí ìlú mìíràn, èèyàn lè gbé bàálù, nǹkan òfurufú, orí ilẹ̀ ni ó gbe fò láti ibi kan sí ibi kan. Aye igbakan ni abúlé na, esin ni won n lo nígbà náà, ṣùgbọ́n nígbà ti aye ti yípadà nisinyi opo ènìyàn o lo esin mo, ṣùgbọ́n esin kan wa bíi ohun ti a fi n ṣeré, tàbí ti a ba fe se àwọn nkan wọ̀nyí, oun ni a maa n lo àwọn esin yìí fún, àti wa n lo oko, oríṣiríṣi àwọn ọ̀kadà iru àwọn nkan won yi àwọn motor, àwọn eleyi je ohun ti a fi n rin nisinyi ti oun gbogbo si ti yípadà. Aṣọ tí à ń wọ̀ nígbà náà kò ṣe ohun tí à ń wọ̀ nísìnyí, nítorí oríṣiríṣi aṣọ bí i àwọn aṣọ òfì, aṣọ òke, àwọn elèyi jẹ́ aṣọ tí wọ́n máa ń wọ̀ gidi ní abúlé nígbà náà. Ṣùgbọ́n nínú ìlú ńlá oríṣiríṣi aṣọ tuntun tuntun òun ni wọ́n sì ń wọ̀ ní ìsìn tó sì rẹwà púpọ̀ tó jẹ́ pé tí ènìyàn bá máa wọ̀ irú àwọn aṣọ òkè yẹn nísìnyí, á jẹ́ bí a wọ̀ ní òde bí i ìgbéyàwó tàbí irú àwọn òde ìkómọ. Òun ni àwọn ènìyàn sì máa ń fi wọ̀ irú àwọn aṣọ yẹn nísìnyí, nítorí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì jùlọ ní aye mìíràn. Nítorí bí iwo bá ṣe se ní ìlú ńlá, òun na ṣe máa rí ẹ̀ sí pé ẹni tí ó ní lakáaye lọ́pọ̀lọpọ̀, òun ni ìwọ jẹ́. Tí ó sì jẹ́ ohun tí wọ́n lè fi rí ọ́ dáadáa nínú ara rẹ ni ó ṣe dáa jùlọ kí ènìyàn mọ̀ ìwà àti ìṣesí ẹ. Kó sì mọ bí ó ṣe máa wùwà àti máa ṣe fún àwọn ẹlòmíràn. Bi eyan bá ṣe sesí i lọ́ ṣe máa rí ẹ̀ sí bí i ènìyàn kan púpọ̀ tàbí ènìyàn dáradára ni ọ́. Ó sì jẹ́ wípé ní inú abúlé nígbà náà loun, oríṣiríṣi àwọn ènìyàn ní ní ogun ìka lọ́wọ́ tó sì máa ń ṣe ìka fún wọn nígbà náà. Ṣùgbọ́n nisinyi ti òfin ti wa dáradára to je wípé oríṣiríṣi nkan ni o ti yi padà, onikaluku ti mo bi o se ye ko le to, bo ye ri àti oun to ye osi ye ki eyan ma se dáradára nítorí pé oríṣiríṣi ohun ló ti yí padà ní ayé ìsìn ta wà yìí tí àsì gbudo máa ń gbé ilé ayé dáradára nítorí pé kí ilé ayé ṣe ń yìí òun náà ni ènìyàn de maa ba máa yí, nítorí ó jẹ́ ohun tó ti ṣe dára tó ti dáa jùjù fún àwọn ènìyàn láti máa ṣe. Òun náà ni bí wọ́n ti ṣe má maa gbé.

Bí iṣẹ́ bá pọ̀, kí ni ò n kọ́kọ́ ṣe? Àwọn ẹrò díẹ̀ ni a ti bèèrè bí ó ṣe ń ṣètò ohun tí ó ń ku, ohun tí ó ń yọ ẹ lẹ́nu. Àká ìbéèrè àti àwọn ìwé ìsòké, ìtọ́sọ́nà ni wọ́n. Bí iṣẹ́ bá pọ̀, ohun tí ó yẹ kí ènìyàn máa kọ́kọ́ máa ṣe, òun náà ni kí ó wá ọ̀nà ara ti fi bojú rẹ̀. Tó bá jẹ́ wípé yóò lọ bá ẹlòmíràn pé, "Báwo ni mo lè ṣe iṣẹ́ yìí?" tàbí kí ènìyàn rán òun lọ́wọ́ bí òun lè máa ṣe ètò àwọn iṣẹ́ yìí. Nítorí ó jẹ́ ohun tí ó ṣe kókó jùlọ nípa iṣẹ́ ilé-ayé láti máa ṣe ètò nípa ohun tí ó dára àti ohun tó yẹ. Nítorí pé kíni tí ìwọ bá ṣe iṣẹ́ púpọ̀ náà, kí ìwọ tó parí àsìkò o ti lọ́. Ó ṣe dára tí iṣẹ́ bá pọ̀ kí o kọ́kọ́ ṣe iṣẹ́ kékeré tàbí iṣẹ́ tí ó bá lè ràn ẹ́ lọ́run. Tó bá ti wá parí, ìyẹn ó wá padà sí àwọn èyí tò le tàbí àwọn èyí tò rọ̀run. Pẹ̀lú àwọn ènìyàn ní mò fin àṣìko yẹ́n si. Nítorí tí ìwọ bá ní kí o kọ́kọ́ ṣe èyí tó le, gbogbo àwọn èlé lè ti gba àkókò rẹ̀. Tí ó jẹ́ pé ọjọ́ máa ti lọ kí ìwọ tó wá bẹ̀rẹ̀ àwọn èyí tí ó rọrùn, tí ó jẹ́ pé ó lè máa rí àkókò gan láti ṣe àwọn ènìyàn látara pé kíni àsìkò rẹ ó ti lọ. Ó sì ní àsìkò dára tí ó dẹ́ ṣe ohun tí ó bá kù boyà ti ìwọ bá lè rí pé ohun tí ìwọ ṣe yìí, ó rí i dájú pé ò lè parí rẹ̀ pé àjọ kejì ni ó yóò parí rẹ̀. Ó fi iru àwọn ìyẹn lẹ̀, ó sì bẹ̀rẹ̀ ní ìjọ kejì. Ṣùgbọ́n ti o ba jẹ bóyá bi iṣẹ́ tí iwọ fẹ ṣe, o jẹ nkán ti wọn fẹ gbà ni òní lesẹ kẹsẹ irú àwọn iṣẹ́ yi iwọ si gbudọ ni ọnà tòótọ àti ọnà tó yẹ ti wọ le fi parí rẹ kò bá à le, kò bá má le gbódò wá. Nítorí pé kíni iṣẹ́ tí ìwọ ti gbà ni tí ìwọ ò bá lè ṣe, ó yẹ kó ti sọ fún ènìyàn pé iṣẹ́ yìí ó jẹ́ iṣẹ́ lile. Ó ṣe é ṣe pàtàkì jùlọ fún ẹ láti ṣe. Nítorí na ohun tí ó bá ń yọ ẹ lẹ́nu tó bá ti ripé ò lè ṣe, tó sì lè bèèrè lọ́wọ́ ènìyàn tàbí ó ti wá ènìyàn tí ó mọ̀ pa ẹ tí ó lè ṣe. Wọn yóò dá padà pé ohun yìí ó jẹ́ ohun tó le lọ́pọ̀lọ́pọ̀ tí ó sì ń yọ mí lẹ́nu. Irú àwọn ọ̀nà yìí o lè jẹ́ ọ̀nà tí ó yẹ kí ènìyàn máa gbà. Bí iṣẹ́ bá ti pọ̀ jù, o lè fún àwọn ènìyàn. Boya kí o san owo fún wọn pé, "Bí iṣẹ́ yìí, ẹ bá mi ṣe. Bí iṣẹ́ bá yìí, ẹ bá mi fọwọ́ kùn." iru àwọn ọ̀nà yìí jẹ́ ọ̀nà tí ìwọ lè gbà láti fi máa ṣe iṣẹ́ tó bá pọ̀. Bí iṣẹ́ bá ti pọ̀ jù, o lè fún àwọn ènìyàn. Boya kí o san owo fún wọn pé, "Bí iṣẹ́ yìí, ẹ bá mi ṣe. Bí iṣẹ́ bá yìí, ẹ bá mi fọwọ́ kùn." iru àwọn ọ̀nà yìí jẹ́ ọ̀nà tí ìwọ lè gbà láti fi máa ṣe iṣẹ́ tó wá pọ̀. Nítorí kò sí bí ènìyàn ṣe lè wà ní ayé, ìwọ yóò ní ìrànlọ́wọ́ ẹlòmíràn, ẹ sì máa nílò ìrànlọ́wọ́ ara yin. Ẹ̀lo miran máa nílò ìrànlọ́wọ́ tiẹ. Nítorí bẹ́ẹ̀ ni ó ṣe é ṣe koko láti mọ ohun tó tọ́ àti ohun tó yẹ tí ó bá ń yọ ẹlẹ́nu kí ìwọ bá lè mọ ọ̀nà tí ìwọ lè fi pa ilẹ̀ mọ́ àwọn nǹkan yìí láti fi parí rẹ̀ ní àsìkò tó tọ́. Nítorí tí ìwọ bá lè ṣe iṣẹ́ sí i, òun ni yóò ní àǹfààní fún ẹ láti máa ṣe àkókò rẹ. Nítorí bí àkókò rẹ bá ṣe ń lọ̀, òun náà ni iṣẹ́ ẹ́ yóò máa dínkù si. Ṣùgbọ́n tí ìwọ bá lo àkókò rẹ dáradára, tí àkókò sì ń lọ, òun ni ní iṣẹ́ kankan ṣe tí ago ọjọ́ yẹn yóò sì lọ tí ìwọ yóò kọ́ padà sí àti bẹ̀rẹ̀. Ìwọ yóò wà ní ibi tí ó wà látari pé kíni o lo àkókò rẹ dáradàra. Òun lọ́ ṣe máa ń gbọ́ wa níyànjú nípa àkókò pé àkókò jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún ẹ̀dá ènìyàn láti mọ bí yóò ṣe máa lò ó sí. Nítorí pé kíni bí ìwọ bá lo àkókò rẹ sí i, òun náà ni ọjọ́ rẹ ṣe máa ń pẹ́ sí. Bí ìwọ bá lo àkókò rẹ dáradàra bí ohun tí ẹ kó ṣe lásìkò, o ò ṣe é. Torí pé bá kíni o máa lo ilé ní ìrọ̀lẹ́ láti rí i ṣe tàbí kí o máa gbádùn, ó yẹ kí ẹ máa fi ìrọ̀lẹ́ rẹ rí máa ṣe iṣẹ́ tó yẹ kí ìwọ ti ṣe láti arọ́. Nítorí náà ó ṣe é ṣe pàtàkì jùlọ láti mọ àsìkò tó tọ̀ àti àsìkò tó yẹ láti fi máa ṣe àwọn nǹkan. Pẹ̀lú àwọn yìí jẹ́ ohun tí wọ́n ti kọ́ àwọn ènìyàn nípa ohun tó ṣe koko jùlọ ní ayé àti ohun kìí ṣe nǹkan tí ẹ́ ṣe gbọdọ̀ mọ ọ̀nà tó tọ́ tí iṣẹ́ bá ti pọ̀ kí ó sì, kí ó ṣe ìyí tí yóò rọrùn lọ́pàá ọ̀rọ̀ ìgbésí ayé rẹ nítorí ìyẹn ni yóò jẹ́ kí inú rẹ dùn.

Sọ fún wa nípa ẹja, àwọn èrò diẹ́ làti bèrè. Ibi tí a ti ń rà, bí a ṣe ń se, ìgbà tí a ń jẹ, ma ka ìbèèrè àti àwọn èrò yìí sókè. Itosona ni won. Akoko ẹja, kini a n pe ni ẹja. Ẹja jẹ́ ohun tí ó jẹ́ wipé ó máa ń wà nínú omi tí àwọn ènìyàn sì máa ń jẹ, ní ara tó sì máa ń ṣe ànfààní fún agbára. Látara wipé kí ni, ẹja jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Nítorí pé kí ni orí oúnjẹ ni a máa ń fi sí látara ohun tí ó ti ṣe pàtàkì àti ohun tó ṣe kí ni. Oríṣìíríṣìí ẹja sì ló ń bẹ nínú omi tí ó po lọ́pọ̀lọpọ̀. Tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ ní àyè pé ẹja tì inú omi ò pọ̀ ju ẹ̀dá ènìyàn tó wà ní gbogbo àgbálá ayé lọ. Òtítọ́ dé ẹni. Ẹja pọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú omi, ohun tó wà nínú omi tó jẹ́ pé àwọn òyìnbó tí wọ́n ṣe ìwadì nínú àbe omi gan. Látara oríṣìíríṣìí ohun tan rí, wọ́n fi omi lẹ̀, wọ́n lọ sí òfurufú, wọ́n ṣe iṣẹ́ nípa ìsàle omi. Nítorí pé kí ni oríṣìíríṣìí ìjàmbá ń bẹ ń bẹ, tó sì máa ń jẹ́ oríṣìíríṣìí nǹkan. Nítorí àwọn ẹja kan wà tó jẹ́ pé ó wà nínú omi, tó jẹ́ wípé ó mi ńinlá lọ́pọ̀lọpọ̀. Tan sì tóbi náà wípé wọ́n lè gbé odindi ènìyàn mi, tàbí ki wọ́n jẹ ènìyàn. Iru àwọn ẹja wọ̀nyí. O je oun to je wípé eyan maa gan maa sa fún torí pe kini? O maa n se ènìyàn ni ìjàmbá bí a ṣe ní àwọn ẹranko tó ń ṣe ènìyàn ní ìjàmbá ní orí ilẹ̀ ayé. Náà là ṣe ní nínú abẹ́ ọmi bí àwọn kìnnìún, àwọn ẹkùn, bí àwọn ẹranko wọ̀nyí. Wọ́n jẹ́ ẹranko tí máa ń ṣe ìjàmbá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ ní orílẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni àwọn bàbá óní náà sì ní tiwon tí ó sì jẹ́ wípé ó ní àwọn omi kan tí ènìyàn gbọdọ̀ máa wẹ gbọrọ. Nítorí náà oríṣìíríṣìí ẹja ló wà. A ní ọ̀bọ̀kùn, a ní ṣáwá, a ní kòtẹ́, a ní panla. Nínú àwọn eleyìí, wọ́n jẹ́ ẹja tí ó ń ṣe àǹfààní fún ènìyàn. Ti oríṣiríṣi ènìyàn si maa n je lopolopo ibi tí a ti ń ra irú àwọn ẹja wọ̀nyí. Tí ẹ bá fẹ́ ra irú àwọn ẹja yìí, a ó lọ sínú ọjà tàbí kí á lọ sí etí ọmi tàbí kí á kó ohun tí a máa fi pa ẹja, kí á lọ pa àwọn ẹja yìí fúnra wa, kí á kó wọn jáde kúrò nínú odo bá bá dẹ́ máa ṣe, a ó kọ́kọ́ là inú wọn. Ta bá tí là inú wọn, a ó kó idẹ́ẹ̀tì rẹ̀ dáadáa, a ó ṣàn dáradára kí o mọ gbogbo orí rẹ̀ ní o máa ń ní idẹ́ẹ̀tì lọ́pọ̀lọpọ̀ ju. Tí a sì gbúdọ̀ yọ gbogbo àwọn apárí rẹ̀, àwọn ọpọlọ rẹ̀. A ó yọ jáde kí a tó wá gbé omi kaná. Tó bá jẹ́ wípé a fe fi se ọbẹ̀ ni, a ó fi iyọ sínú ẹja yẹn tí a bá ti ṣán tán. Kò nílò láti bọ̀. Tó bá je pé o fẹ́ fi ìṣe mọ́inmoin ni, ìwọ yóò bọ ẹja rẹ kó jiná. Ṣùgbọ́n tó bá jẹ́ pé o fẹ́ yàn ni, iwọ yóò kàn kó sí orí igi rẹ̀ tí iwọ ti dá lẹ̀. Ó gbé e sórí asẹ onírin rẹ̀, ìwọ yóò yàn. Oun náà ni n jẹ́ ọ̀nà oríṣìíríṣìí ọ̀nà tí a máa ń gbà láti máa fi máa ṣe ẹja. A si le da sínú ọbẹ̀ náà lẹ́yìn ti a ba ti san tan bí ọbẹ̀ yẹ bá se ó ṣi, náà ni ẹja yẹn náà maa ṣe máa rú ṣi. Oun náà lè jẹ́ ọ̀nà tí a ń gbà láti ṣe ẹja lẹ́yìn tí a bá rà tán ní inú ọjà. Ìgbà ti a ba si fe je, yálà ni àárọ̀ ni tàbí losan àbí ni alẹ́, oun ni a le je ẹja. Ko si ìgbà pàtàkì kan ti eyan le je ẹja gbogbo ìgbà tó bá tì wun e jẹ ni ìwọ lè rà. Ẹja púpọ̀ jù ko sí ní nǹkan aburú tí ó ń ṣe lára. A fi boya bí àwọn ẹja tí n máa ń jẹ́ kí ènìyàn sanra, boyà bí àwọn wèrè. Iru àwọn eleyi won o ni iṣẹ́ tań ṣe nínú ara láti máa sanra. Ṣùgbọ́n iru àwọn ẹja--- ẹja panla, kòtẹ́, iru àwọn ẹja wọnyií, ó jẹ́ ohun tí ó ń ṣe àǹfààní fún wa tí ó sì máa ń ṣe oríṣìíríṣìí. Paapa jùlọ gbogbo ẹja náà ni o ni oun ti o maa n se nínú ago ara àwọn ènìyàn, ti o si je ki àwọn ènìyàn to si maa n mu wa láti maa ra won láti maa je won látara àǹfààní tí yìí ò ṣe fún wa nínú ago ara wa. Nítorí náà ni ẹja ṣe dára lọ́pọ̀lọpọ̀. Oríṣiríṣi nkan beyen náà wa ti a le fi maa jẹun boya bí àwọn ẹran, àwọn adìẹ, àwọn pẹ́pẹ́yẹ, àwọn tòlótòló, iru àwọn wonyiì ná. Wọ́n ní iṣẹ́ tí wọ́n ń ṣe lára gẹ́gẹ́ bí ẹja náà ṣe ní iṣẹ́ tirẹ̀ tí ó ń ṣe ní ara àwọn ẹ̀dá ènìyàn.

Kí nì o máa ń ṣe ní àṣálẹ? Ní àṣálẹ oríṣiríṣi nǹkan ni ó ṣe pàtàkì fún ènìyàn láti máa ṣe. Boya, tílẹ̀ bá ti ṣú ǹsì tí wọ́n ti ṣiṣẹ́ láti àárọ̀, tí ilẹ̀ ti ṣú, ohun tí o máa kọ́kọ́ ṣe lẹ́yìn ti o bá dé láti ibi iṣẹ́, o máa bọ́ aṣọ rẹ, ó sì dámi sára, o máa wẹ. Nítorí kíni eleyii jẹ́ ohun tí ó ṣe pàtàkì jù lọ látara àagùn tí yóò ti bo e láti ìgbà tí ìwọ ti lọ sí ibi iṣẹ́ tó bá sì ti dé ní àṣálẹ́, ìwọ yóò sì wẹ̀. Ní àkókò yìí, lẹ́ẹ̀hin náà, ó dáná oúnjẹ tí ìwọ bá fẹ́ jẹ. Nítorí eleyii jẹ́ ohun tó ṣe pàtàkì jù lọ. Nítorí kíni, o gbọdọ̀ jẹ oúnjẹ sún ní àṣálẹ́. Lẹ́yìn tí o bá ti dáná náà, o máa kí rùn, o máa gbádùrà lẹ́yìn náà, o sì máa jẹ oúnjẹ tí ìwọ bá ti sè. Nítorí kíni, tó bá ti jẹun, ìran ìbánilò máa le ṣùn, boya o maa maa lọ sí ẹrọ ayé lujára láti máa kaa, láti máa tẹ erọ ìbánisọ̀rọ̀ láti máa lọ sí orí àwọn nǹkan wọ̀nyí. Nítorí lára àwọn ohun tó ṣe pàtàkì jù lọ. Ohun náà ni gbogbo àwọn nǹkan tí mo ti ká lẹ́ yìí tí ó sì ti ní ànfàní tí ó máa ń ṣe fún ènìyàn lọ́pọ̀lọpọ̀. Nítorí pé kíni tí ìwọ bá ti ṣe irú àwọn àǹfàní yìí, yóò máa fún ẹni igbìnyànju. Yóò sì máa fún ẹ ni àgbára láti máa ṣe ohun tí ẹ bá fẹ́. Nítorí pé kíni ní àṣálẹ́ oríṣiríṣi nǹkan ni ó máa ń ṣẹlẹ̀. Tílẹ̀ bá ti ṣú, ohun ti a n pé ní àṣálẹ́, ìgbà náà ni òrùn yóò ti wọ̀, òṣùpá yóò ti jáde, àwọn ìràwọ̀ ni iwọ́ máa ma ri lókè. Bá àwọn nǹkan wọ̀nyí ohun ni ó máa ń ṣẹlẹ̀ ní àṣálẹ́. Boya nígbà mìí, iwọ kan lè jókòó síta láti lọ gbátẹ́gùn o kan máa wọ àwọn oke o máa ma ka àwọn ìràwọ̀. Nígbà mii gan, o le ri ìràwọ̀, ìràwọ̀ kan maa jaa bo nítorí oríṣiríṣi nǹkan ni o túmọ̀ sí àwọn ènìyàn máa n ní tí ìràwọ̀ bá jabo boya ènìyàn kan kúni o n jebé. Bi àwọn nǹkan wọ̀nyí lọ́ti fún wọn. Ni wọn fi jẹ́ ko yẹ wa pé púpọ̀ ínú wọn, ìro ni wípé kò túnmọ̀ sí pé ènìyàn kú. Iru àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ohun tí ò kàn máa ń ṣẹlẹ̀ ni. Wọn kò lè jẹ́ sábà bí i sí nǹkan mìíràn ni. Nítorí náà, iru àwọn nǹkan yìí jẹ́ ohun tí a máa ń wù ní àṣálẹ́ irú àwọn ìràwọ̀, àwọn òṣùpá. Ó jẹ́ ohun tí a máa ń wù ní àṣálẹ́. Eleyii náà tun fi se àwọn nǹkan irori, o si gbàdúrà o di maa lọ sun lẹ́yìn tí iwọ bá ti sùn, o sì máa ma jí lórí ibùsùn rẹ boya o fẹ́ jí tọ̀ ní oru ní. Bi àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun tí o sì máa máa ṣe. Lẹ́yìn náà kó tó lọ sùn, nǹkan náà wà tó ṣe pàtàkì jù lọ. Lẹ́yìn tó bá ti jẹun tán, o gbọdọ̀ fo eyín rẹ. Lataara pé kíni, o gbọdọ̀ jẹ́ kí gbogbo eyín rẹ kó máa tóni tóni. Ki o ma jẹ p. Ó ṣe gbà a ní iyanju tí àwọn dókítà ti sọ fún pé kí a máa wẹ̀ ókéré jù emeejì tàbí jù bẹ́ẹ̀ lọ lọ́jọ́júmọ́ tàbí ká sì máa fo eyín wa náà ní ẹ̀meejì tàbí jù bẹ́ẹ̀ lọ lọ́jọ́júmọ́ tí wọ́n sì fi jẹ́ pé kí ó yé wa ní ọ̀pọ̀lọpọ̀ kí a máa ṣe irú àwọn nǹkan wọ̀nyí. Látaara wipé kíni, ohun tí ó ń ṣe àǹfààní fún wa, a gbọdọ̀ máa ṣe dáradára kí a sì máa ṣe ní gbogbo ìgbà. Nítorí náà tí mo sì máa ń lo àwọn àṣálẹ́ mi nígbà mìíràn nìyẹn. Ni ojúmọ́ ojúmọ́ bẹ́ẹ̀ ó sì máa ń ṣe bẹ́ẹ̀. Ìgbà mii to ba jẹ pé ti ina ba waa, ti a ba ti wa ni alẹ́ boya ti ina ba wa, boya mo lo si ibi kan tàbí mo jáde àbí mo lo ile ìwé ni ìgbà mii, ti mo ba dii boya èèyàn kan le máa wo inú àwọn eré ìdárayá bí i apá irú àwọn nǹkan wọ̀nyí. O sì máa ń gbádùn ara rẹ. Mo sì máa ń mu àwọn nǹkan oríṣiríṣi tí mo bá ní tàbí kí ó lọ wo eré àfẹsẹ̀gbá tí ó máa ń gbá ní alẹ́. Nítorí irú àwọn eleyìí ó jẹ́ ohun tí ó máa ń mú inú ènìyàn dùn paapaajùlọ ní ìgbà mìíràn tí ìwọ bá ti ṣe irú àwọn nǹkan wọ̀nyí.

Sọ fún wa nípa èso tí ó ń wù níbí. Àwọn èrò di ẹ́ ni àti béèrè. Eso wo ní àkókò wo ohun tí ó fi ń ṣe. Màkà ìbéèrè àti àwọn èrò yìí sókè. Ìtọ́sọ́nà ni wón. Oríṣiríṣi èso ni ó wà ní orílè-èdè wa yìí tí a mọ̀ sí orílè-èdè Nàìjíríà tí yó máa ń wù ní iru, ọ̀sán, ọ̀gẹ̀dẹ̀, oríṣiríṣi èso bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó sì máa ń wù. Èso tí ó sì máa ń wù jù ní orílè-èdè wa yìí náà ni èso tí a mọ̀ sí ọ̀sán. Iru àwọn ọsan oríṣiríṣi lo ṣi wa. A ní ọ̀sán wẹ́wẹ́ àsi ní ọ̀sán ète àwo tí a máa ń mu. Iru àwọn èso yìí, àkókò tí wọ́n máa ń hùn náà ni oríṣiríṣi oṣù la ní nínú ọdún ta wa yìí. A ní oṣù méjìlá ni a ní ìṣẹ́rẹ́ ẹrẹ̀rẹ̀, ẹrẹ̀na, a ní igbé ìbíbi, Ògùdù, Agemọ, ògún, ọwẹwẹ́, ọ̀wàrà, gbẹ́lú àti ọpẹ. Ṣùgbọ́n ìgbà tí ọ̀sán yìí máa ń wù, ohun náà ni láti ṣẹ́rẹ́rẹ dé ọjọ́ agemọ. Ohun náà ni, kini yìí máa wù tí a ń pè ní ọ̀sán tí gbogbo ènìyàn yó sì máa rá á. Lẹ́yìn náà, ọ̀gẹ̀dẹ̀ náà yóò bẹ̀rẹ̀ tirẹ̀ láti bí i oṣù kẹfà sí oṣù kẹewa. Ọ̀gẹ̀dẹ̀ náà yóò bẹ̀rẹ̀ tirẹ̀ láti máa wù. Agbalumọ náà ti ọdún bá tíì parí a tii bọ sii ọpe èyí ti a mọ síi oṣù kejìlá ti a máa ṣe kérésìmesì ìgbà náà ni agbalumọ náà yóò maa bẹrẹ láti maa jáde irú àwọn oríṣiríṣi èso tí a máa ń ní tó sì máa ń wù ní orílè-èdè tiwa. A sì máa ń fi wọ́n ṣe oríṣiríṣi ànfàní látara pé kíni ọ̀sán jẹ́ ohun to jẹ pe ti ènìyàn bá ti jẹ ẹ́, ara rẹ̀ tán. Ẹ̀pọ̀ ọ̀sán o jẹ́ ohun tí o tún le fún ẹ̀ran rẹ láti jẹ to jẹ pé eyin méjèèjì ni yóò ṣe ànfàní látara ohun yìí tí ó sì le fi ṣe oríṣiríṣi nǹkan mú mu àti nǹkan tí o ba fẹ́. Àwọn yìí jẹ́ ohun tó ṣe pàtàkì àti ohun to ṣe kókó ni orile-ede wa yìí, bẹ́ẹ̀ náà sii ni a sii ni eso to si pọ lọpọlọpọ. A ní àgbọn. Iru àwọn àgbọn yìí, gbogbo ìgbà tí o bá ti ní igi àgbọn, ìgbà tí o wù ni o máa ń wù. Àgbọn jẹ́ ohun tí ó le láti ká nígbà mìíràn látara pé kíni ó jẹ́ ohun tó jẹ pe o ni oríṣiríṣi nǹkan tí ó ti fi bú lára. Boya tí àgbọn ba ti wù isínyii, lẹ́yìn tí ìwọ bá kágbọn lórí igi, ìwọ yóò kọ́kọ́ mú àdá, ó kọ́kọ́ fi ṣá gbogbo ohun tó wà ní ara rẹ̀. Lẹ́yìn tí ó bá tì parí yẹn, ó ṣèṣè wa la ibi tí ìwọ bá tún bá inú rẹ̀, nítorí kó bá lè mọ ohun tí ó dàbòbò àgbọn ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Lẹ́yìn náà o maa la inú rẹ, o ko omi inú rẹ jáde o wa mu ọbẹ wasii máa ge, omi yẹn náà o ni àǹfààní ti o maa se ní àgọ ara ènìyàn, ti ènìyàn si maa n mu ṣùgbọ́n àwọn ènìyàn mìí wa, pàápàá jùlọ àwọn àgbàlagbà ni máa ń sọ pé omi àgbọn jẹ́ ohun tí ò dà fún ọmọ kékeré wípé ó máa pa làkáye. Ṣùgbọ́n àwa a nigbagbo nínú rẹ̀ a máa ru pé boya bí irọ láisan ni ti ojó sì máa ń mú wa láti máa mu omi àgbọn ní ìgbà mìíràn, pàápàá jùlọ látara pé kíni wọn ti jẹ́ ko yẹ wa wipé oríṣiríṣi ànfàní ni ó gba láwọn omi àgbọn yìí wà tó sì máa ń ṣe ànfàní ní inú ara ènìyàn. Nítorí pé kíni àkókò oríṣiríṣi ni ó wà láti fi máa lo àwọn èso yìí tí àgbọn náà sì ni ohun tí ó máa ń ṣe ni àgọ ara. A sì ní oríṣiríṣi èso bẹ́ẹ̀ bẹ́ẹ̀ to tun ju irú àwọn àgbọn yìí lọ. Àwọn bí i èso oríṣiríṣi tó wà ní orílè-èdè wa yìí tó sì máa ń ṣe wá ní àǹfààní. A ní bí àwọn dàbídùn, èso náà ni irú dàbídùn yìí. Ó jẹ́ èso tí àwọn ọbí sì máa ń sinmi ní ìgbà ayé tí a sì ń gbà wẹ̀ nígbà ayé tó ti pẹ́ tí ó sì máa ń dùn lọ́pọ̀lọ́pọ̀. Kò sí bí o bá ṣe jẹ dàbídùn sí látara pé kíni ó ṣe dùn tó kò lè fún ẹni jẹ́ẹ̀dí jẹ́ẹ̀dí tó sì lè gbojú lára rẹ nítorí pé kíni ó jẹ́ ohun tí Ọlọ́run ti fi ṣe ànfàní fún wa kí a máa jẹ lọ́pọ̀lọ́pọ̀ tí ó sì ní oríṣiríṣi nǹkan tí í máa ń ṣe nínú àgọ àrá wa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì fẹ́ràn rẹ̀ látara ohun tó tọ̀ àti ohún tó yẹ tíi n máa ṣe se inú agọ́ àrá wa.